Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Owó náà ni, owó ló wà nínú àpò owó mi. Owó, bírò àti àwọn nǹkan kan tí mo tún máa ń fi sínú àpò owó mi. Mo máa ń fi ìwé síi nítorí pé àpò owó mi ó tóbi díẹ̀. Mo lè fi ìwé sínú ẹ̀, owó àti bírò.

Ṣé o má ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo má ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ nítorí wípé mi ò fẹ́ ní ìjàmbá ọkọ̀. Mi ò dẹ́fẹ́ ṣe òkùnfà ti àwọn èyàn mí ní ìjàmbá ọkọ̀ ni mo se ma ń tẹ̀lé òfin ìyara ọkọ̀

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, kí ń má ba ṣe àṣìṣe tàbí kí n lọ gba nnkan tí mi ò fẹ́ mọ́ra ni mo ṣe máa ń ka àwọn àdéhùn dáadáa.

Ṣé o wọ gíláàsì? Rárá, mi ò wọ gíláàsì àmọ́ mo máa ń wọ gíláàsì, ìyẹn gíláàsì oorun kí oorun má baà wọ ojú mi. Nítorí pé tí oorun bá wọ ojú ẹni, ó lè fọ́ ojú yẹn, ó lè bá ojú yẹn jẹ́.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Aago tí mo ṣètò agogo ìjí mi sí ni aago mẹ́fa òwúrọ̀. Mo fi sí aago mẹ́fa òwúrọ̀, kí n ba lè tètè jí, kí n dáná, kí n wẹ̀, kí n gbàdúrà, kí n sì múra fún ibi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoójúmọ́? Mo máa ń lo fóònù mi lójoójúmọ́ fún wákàtí mẹ́wàá lójoójúmọ́. Wákàtí mẹ́wàá ni mo fi máa ń lo fóònù mi lójoójúmọ́.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà. Màá lọ sí ilé oúnjẹ lọ jẹun, màá dẹ̀ ńá ẹsẹ̀ mi kí n tó padà sí ibi iṣẹ́. Wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà ní ibi iṣẹ́.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Ìyẹn ṣe mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn tó pọ̀. Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn bíi mẹ́wàá. Ìlú mìíràn mẹ́wàá ni mo ti rin ìrìn àjò lọ. Ojú mẹ́wàá gan-an ni ìkànnlé rán tí wọn báyìí ni.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá ṣiṣẹ́ kárakára, mo máa ń fún wọn ní owó àfikún, kí n lè fi sọ fún wọn pé wọ́n ṣè, kí wọ́n dè máa ṣe dáadáa lọ.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Rárá, mi ò rò pé mo fẹ́ràn kí n ma lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí wípé mi ò tíì lọ rí. Mi ò mọ̀ bóyá mo máa fẹ́ràn rẹ̀ tàbí mi ò ní fẹ́ràn rẹ̀.

Ṣé o fẹ́ràn rìn àtẹ̀gùn, ìyẹ́ elevator àbí? Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ pé ìyẹn ni, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn nítorí wípé ó ma ń mú kí ìrìn mi yá. Má tètè dé ibi tí mò ń lọ, mi ò dẹ̀ ní ṣe wàhálà púpọ̀.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ìyẹn tí mo bá jáde tí mi ò ráyè jẹun níbi tí mo lọ. Máa ní láti jẹun nínú ọkọ̀ mi. Tí ebi bá ń pa mí gan an ni mo máa jẹun nínú ọkọ̀ mi.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, ìyẹn ṣe omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Bẹ́ẹ̀ ni, omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, àmọ́ mo fẹ́ máa mu omi síi bí i four liters ní ọjọ́ kan. Ó kéré pa four liters.

Báwo ni ó máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ yẹn? Báwo ni mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Kẹ̀kẹ́ mọ́rúwà ni mo máa ń wọ̀ ní àárọ̀ lọ sí ibi iṣẹ́, òun ni mo dè máa ń wọ̀ padà lọ sílé. Nítorí wípé kẹ̀kẹ́ mọ́rúwà yára gan. Ìṣẹ́jú márùn-ún mo ti dé ibi iṣẹ́.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń pe ẹ̀gbọ́n mi, ìyá mi, ọ̀rẹ́ mi, olólùfẹ́ mi. Mo máa ń pe àwọn èèyàn mi ní orí fídíò kí n ba lè rí ojú wọn tí mo bá ń gbọ́ ohùn wọn.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ orin tàbí kí n máa wo fíìmù. Àmọ́ orin ni mo máa ń gbọ́ jù tí mo bá wà nínú ọkọ̀, kí n lè fi ìyẹ́ máa lo àkókò mi dáadáa.

Ṣé o má ń lo ọ̀pá ìfamú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má lo ọ̀pá ìfamú́ra nígbà tí mo bá ń mu ohun mímu, nítorí wípé ìyẹn yára láti mú ohun mímu kò dẹ̀ ní jẹ́ kí ohun mímu yẹn kò dà sílẹ̀.

Kí ni o máa ń ṣe ní àṣaálẹ́? Mo máa ń wo fíìmù tàbí kí n wà lórí Íńtánẹ́ẹ̀tì kí n máa bá àwọn èèyàn mi sọ̀rọ̀ tàbí kí n kan máa wo àwọn fídíò lórí TikTok, àwọn fídíò apanilẹ́rìn-ín.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń di irun mi nítorí wípé obìnrin ni mí. Obìnrin dẹ́ máa ń di irun ni àmọ́ ó ní àwọn obìnrin kan tó máa ń gẹ irun. Ṣùgbọ́n èmi obìnrin tèmi, irun ni ó ń dì. Mo máa ń di irun pàtẹ́wọ́, mo máa ń di dídì, mo máa ń di all back with base. Ó dè rẹwà gan.

Ṣé o má ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ma ń ṣe ìdárayá lẹ́ẹ̀kokan bí i kí n máa sáré, kí n máa fò sókè, kí n máa jó. Àwọn ìdárayá tí mo má ń ṣe jùlọ nìyẹn. Ó dẹ̀ má ń mú kí ara fẹ́erẹ̀.

Báwo ni o ṣe máa ń koojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń koojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni, màá kọ́kọ́ mọ ibi tí ìṣòro ọ̀hún ti wá kí n tó mọn bí mo ṣe máa yanjú rẹ̀. Tàbí kí n gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn alábáṣiṣẹ́ mi kí n bèèrè fún ìrànwọ́ kí a lè jọ yanjú ìṣòro ọ̀hún.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Nítorí wípé mo fẹ́ràn kí n máa dá jẹun. Àwọn tí mo bá ń jẹun ni àwọn ẹbí mi, ọ̀rẹ́ mi, àti olólùfẹ́ mi. Àwọn tí mo máa ń bá jẹun nìyẹn.

Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn ni àwọn fídíò lórí TikTok, àwọn fídíò lórí tẹlifíṣàn, àwọn ètò kọ̀ọ̀kan lórí tẹlifíṣàn. Àwọn ọ̀rẹ́ mi náà wọ́n máa ń pa mí lẹ́rìn àti olólùfẹ́ mi àti àwọn ẹbí mi náà wọ́n máa ń mú mi rẹ́rìn dáadáa. Ẹ̀rín sì dáa lára nítorí wípé ẹ̀rín máa ń mú inú èèyàn dùn.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ọjọ́ tí mo gun kẹ̀kẹ́, tí mo dẹ̀ ṣubú, ẹsẹ̀ mi dẹ̀ bò, ẹ̀jẹ̀ dẹ̀ yọ, ó dẹ̀ dùn mi. Ìyẹn ni ìgbà ọmọdé mi tí mo rántí dáadáa nítorí wípé ó dùn mí ní ọjọ́ yẹn. Láti ìgbà yẹn gan mi ò wa kẹ̀kẹ́ mọ́

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni kí n má a wo fíìmù, kí n má a gbọ́ orin, tàbí kí n má a kọrin, kí n má a jó, tàbí kí n lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ mi. Àwọn ìgbádùn mi nìyí, tàbí kí n má a bá àwọn ẹbí mi sọ̀rọ̀.

Socks, irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí ó dé orukún mi ni mo fẹ́ràn wọ̀. Òhun ni mo fẹ́ràn kí n máa wọ̀ nítorí òtútù àti nítorí ìdọ̀tí.

Ṣé o ti lé ẹnikan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí. Nítorí wípé àwọn òṣìṣẹ́ tàbí alábàáṣiṣẹ́ mi, èèyàn dáadáa ni wón, wón dẹ̀ ń ṣiṣẹ́ kárakára.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ni pẹ̀lú ọ̀yàyà, pẹ̀lú ẹ̀rín, àti wípé mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé mo lè ṣe ìrànwọ́ fún wọn. Wọ́n lè bá mi sọ̀rọ̀ ǹkan kí ǹkan tó bá ń dà wọ́n láàmú.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn, ó rí dáadáa, ó ṣe dáadáa. Nítorí wípé mo ṣe ipá láti rí wípé iṣẹ́ ó rí dáadáa, mo de ń ṣe dáadáa.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ní ìdojúkojú, mo máa tẹ búrékì kí ọkọ̀ lè dúró. Mo lè lo búrékì ẹlẹ́sẹ̀ tàbí búrékì ọlọ́wọ́.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni inú àpò ẹ̀yìn tàbí àpò ọwọ́ mi tàbí orí tábìlì mi ní inú yàrá mi.

Báwo ni o ṣe máa ń gba ìrì? Bí mo ṣe máa ń gba ìrìn ni tí mo bá ṣe dáradára, tàbí mo tètè parí iṣẹ́, tàbí mo ṣe ìrànwọ́ fún ènìyàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe máa ń gba ìrìn ni yẹn.

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Rárá, mi ò kí ń wo ohun ọ̀ṣọ́ nítorí wípé mi ò mọ ohun tó ń jẹ́ ọ̀ṣọ́. Àmọ́ máa lọ ṣe ìwádìí. Ẹ ti gbé iṣẹ́ fún mi bẹ́yẹn, màá lọ ṣe ìwádìí.

Data tó máa ń lò lọ́sẹ̀, lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Rárá, data tí mo máa ń lò lọ́sọọ̀sẹ̀ ò pọ̀ tó. Àmọ́ data tí wọ́n mi ò lè ra sí. Òhun ló fi jẹ́ wípé mò ń yọ ọ́ lò.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mi ò mọ nǹkan tó jẹ́ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ àmọ́ èmi gbàgbọ́ nínú Jésù. Mo mò wipé Olùgbàlà wa ni pé ó wá sí ilé ayé láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ìgbàgbọ́ tèmi nìyi.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? Mi ò tí ì lọ wo eyín mi rí, nítorí wípé mi ò ní ìrora kankan ní eyín mi. Mi ò ní ìdí láti lọ wo ẹyin mi, àmọ́ ó yẹ kí n lọ máa wò ó ní oṣù mẹ́ta oṣù mẹ́ta. Bóyá nínú ọdún yìí mo má bẹ̀rẹ̀ sí ń lọ wo ẹyin mi.

Ṣé o fẹ́ràn jiyán? Nígbà jiyán, iyán ló fẹ́ sọ àbí? Ṣé mo fẹ́ràn kí má jẹ iyán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iyán lọ́pọ̀lọpọ̀. Iyán wà lára oúnjẹ wíwìn tí mo fẹ́ràn jù lọ. Eléyìí tí mo tún fẹ́ràn ni púpúrú. Àmọ́ mo mọ̀ pé ẹ̀yin ò le mọ púpúrú. Púrúrú jẹ́ oúnjẹ wíwìn ní ìlú Ondo State ní Nàìjíríà.

Ṣé o má ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo má ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀, kí ń bá lè dáàbò ara mi tí ǹkan kíǹkan bá ṣẹlẹ̀ sí ọkọ̀, kí n má ba à fò jáde nínú ọkọ̀ tí ǹkan bá ṣẹlẹ̀

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ọ̀dọ̀ wa. Ní ọ̀dọ̀ wa, a a kì n fi bẹ́ẹ̀ ṣe ìgbéjáde. Bóyá a máa ma bẹ̀rẹ̀ sí í ṣe tí a bá ti mọ̀ nǹkan tí ìgbéjáde jẹ́

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo máa ń sùn, tàbí kí n wo fíìmù, tàbí kí n gbọ́ orin. Àmọ́, ǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni kí n máa sùn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfití wẹẹrẹ? Rárá mi ò kín sábà ṣe, nítorí wípé mi ò mọ̀ ọ́ ṣe. Mà á béèrè lọ́wọ́ ẹni tí ó mọ̀ ọ́ ṣe ìmú-ìmúdójúìwọ̀n sọfití wẹ́ẹ̀rẹ̀ kan lè bá mi ṣe.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe má ń kojú àsìkò ìparí iṣẹ́ ni kí n tètè parí àwọn nǹkan tí mò ń ṣe lọ́wọ́. Kí n lè tètè lọ sí ilé, kí n lè lọ dáná tàbí kí n lè rí àwọn ẹbí mi, tàbí kí n sinmi dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn ni àná. Àná ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Nítorí wípé mo ní àwọn ọ̀rẹ́ ní ibi tó pọ̀. Mo ní àwọn ọ̀rẹ́ ní ibi iṣẹ́, mo ní àwọn ọ̀rẹ́ ní ilé. Àmọ́ àwọn ọ̀rẹ́ mi ní ibi iṣẹ́ ni mo pàdé ní àná.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nítorí wípé Hospital ni mo ti ń ṣiṣẹ́. Wọ́n dẹ̀ ti ń kọ́ wa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nítorí náà, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́

Ṣé o ní orúkọ ìnagijẹ? Rárá mi ò ní orúkọ ìnagijẹ nítorí pé mi ò mọ nǹkan tí ó ń jẹ́ orúkọ ìnagijẹ àmọ́ màá lọ ṣe ìwádìí ǹkan tó jẹ́ bẹ́ẹ̀ kí n lè tún fi ní ìmọ̀ si.